Irú orin wo ni o fẹ́ran ń gbọ́? Orin tí mo fẹ́ran wọn gbọ́ ni orin ẹ̀mí. Orin ẹ̀mí jẹ́ orin kan tí ó dára tí ó dẹ́ wù mí láti máa gbọ́ ní gbogbo ìgbà. Bóyá nígbà tí ó bá wù mí láti ṣe àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì sí mi, àwọn orin ẹ̀mí wọ̀nyí ni mo màá ń gbọ́. Nítorí pé àwọn orin yìí jẹ́ orin kan tí ó dára tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé nígbà tí ó bá wù mí láti gbọ́ àwọn orin, àwọn orin ẹ̀mí ni mo màá ń gbọ́.